Ohun tí mo máa ń ṣe ni wípé tí ń bá ti wà nínú ìlà, àwọn ohun tó bá ní ìtumọ̀ ju ní mo máa ń kọ́kọ́ ṣe. Àwọn ohun tó ṣe pàtàkì jù, àwọn ohun tí mo máa ń kọ́kọ́ ṣe kí n kọ́kọ́ mú àwọn kúrò nínú ìlà tí mo wà. Tí n bá ti wá parí àwọn ohun tó ṣe pàtàkì, tó ní ìtumọ̀ ni màá jẹ́ ṣé wàá máa ṣe àwọn ǹkan kéékèèké tó kù tí ti tí ìlà yóò fi pé.

Bẹ́ẹ̀ni o, mo máa ń wo àwọn ètò tẹlifísàn dáadáa. Oríṣìríṣì ètò tẹlifísàn ni mo máa ń wo. Mo máa ń wo Breaking Bad, mo máa ń wo Game of Thrones, mo máa ń wo The Outlaws, mo sì tún máa ń gbọ́ àwọn podcast ori rédíò náà. Mo tún máa ń wo Peaky Blinders.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn irin àtẹ̀gùn ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan ni, kì í ṣe ní gbogbo ìgbà. Ìyẹn tó bá sì jẹ́ àwọn àtẹ̀gùn tí ó pò, tó bá ti pọ̀ jù, ó máa rẹ ènìyàn. Ènìyàn ò sí ní rí gun dáadáa. Ṣùgbọ́n tó bá jẹ́ àtẹ̀gùn tí kò pọ̀, mo fẹ́ràn tí máa gùn kí n fi máa ṣe exercise gan.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì. Ọ̀kan nínú àwọn ọ̀nà tí mo máa ń gbà ni nípa lílo àwọn password tó strong gan ni. Mo máa make sure pé gbogbo password mi strong tó jẹ́ wípé wọn ò lè ṣee hack easily. Láwọn hacker o ṣi lè rí wọn guess. Mo dẹ̀ tún máa make sure wípé mi ò ń sọ gbogbo àwọn àṣírí mi fún àwọn àjòjì ènìyàn lórí Íńtánẹ́ẹ̀tì.

Mo ma ń kojú àwọn ìṣòro ní iṣẹ́ pẹ̀lú sùúrù àti ọkàn akin. Mo sì ma ń wo àwọn ìṣòro náà dáadáa láti wo ǹkan tó fà wọ́n láti lè mọ̀ bóyá ohun tí mo lè dá ṣe ni àbí ǹkan tí agbára mi kà. Tí n bá rí wípé ó kọjá agbára àti òye mi, màá béèrè ìmọ̀ràn lọ́wọ́ àwọn tàa jọ ń ṣiṣẹ́ àbí àwọn tí mo mọ̀ tó mọ̀ nípa bí a ṣe ń borí irú ìṣòro bẹ́ẹ̀.

Àwọn tí mo fẹ́ràn jù ni àwọn òbí mi, àwọn ẹ̀gbọ́n mi, àwọn ọ̀rẹ́ mi, àwọn family mi, àwọn extended family bi, àwọn uncles and aunts mi, àwọn cousins mi, gbogbo wọn pátápátá ni mo fẹ́ràn. Nínú àwọn ọ̀rẹ́ mi, àwọn tí mo fẹ́ràn jù lọ ni Segun àti Timilehin. Àwọn ọ̀rẹ́ méjì tí mo fẹ́ràn jù ni.